Mo ma n ní ìpàdé bí i ẹ márùn-ún ní ọ̀sẹ̀ nítorí pé iṣẹ́ mi jọ má a ka kọ́ àwọn ọmọ wẹ́wẹ́ tó fẹ́ se ìdánrawò nínú ìdánwò bí i WAEC, NECO àti JAMB. Nítorí náà mo má n pàdé pẹ̀lú wọn ní ẹ márùn ún lọ́sẹ̀ láti kọ́ wọn.

Oríṣìíríṣìí ìdójúkọ ló wà nínú iṣẹ́ mi. Lákoko, iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ olùkọ́ ni. Àwọn èwe ìwòyí fẹ́ràn láti má a ṣeré púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn kì í fojú sí ẹ̀kọ́ wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míràn gan, òbí míràn a má a wá ba olùkọ́ já, kó má a sọ wípé olùkọ́ ò dára tó, kó má a sọ wípé olùkọ́ ò mú yányan tó, láì fẹ́ gbà wípé ọmọ òun gan gan ni o ṣetan àti kẹ́kọ̀ọ́. Ní ìgbà míì gan, òbí míràn a wá má a ṣe, a má a sọ ọ̀rọ̀ burúkú sí olùkọ́, a fẹ́ kí ọmọ rẹ̀, kó jẹ́ pé òun ni yóò má a sọ bí olùkọ́ yóò ṣe máa kọ́ ní ẹ̀kọ́. Ní àwọn irú ńkan báyìí kò dára tó. Ó jẹ́ larà àwọn ìdójúkọ tí a má a rí níbi iṣẹ́ olùkọ́.

Èyí kò sí nínú ǹkan tí mo lè ṣe ìdáhùn rẹpẹtẹ́lẹ̀ lórí. Ni àkọ́kọ́ nítorí pé èmi gangan fúnra lára à mi, mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí arìnràn ní ojú ọ̀nà, níwọ̀nba ìgbà tí mo bá rí àwọn àmì bí a ṣe ń lo ojú ọ̀nà mo máa tẹ̀lé àwọn wọ̀nyẹn. Àmọ́ èmi gangan fúnra lára à mi, mi ò ní ọkọ̀.

Tí mo bá wo ara mi dẹ́nú dẹ́nú, èmi kì í ṣe ẹni kan tí ó rí ǹkan pàtàkì nínú ká máa fún èèyàn ní ẹ̀bùn, ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀ wípé mo fẹ́ fún ènìyàn ní ẹ̀bùn, ẹ̀bùn tí mo bá wò nínú ọkàn ara mi tí mo rí wípé ó lè ṣe ẹni náà láńfàní nípa kó tán ìṣòro kan tàbí èkejì ni mo fi máa ń fún èèyàn ní ẹ̀bùn.

Nípa bóyá mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́, n kò le sọ pàtó èyí tí mo fẹ́ràn jù. Nítorí wípé ní ìgbà mí mo máa ń fẹ́ràn òwúrọ̀, ní ìgbà mí mo sì máa ń fẹ́ràn ìrọ̀lẹ́. Èyí tí mo bá fẹ́ràn jù ní àsìkò kan, ọ ni èyí tí mo, èyí tí, ẹ́, ó jẹ́ wípé kò sí iṣẹ́ púpọ̀ ní, ní àsìkò rẹ. Yálà tó bá jẹ́ pé òwúrọ̀ nínú ìsìn tí ó jẹ́ bóyá bí ijọ́ Sátidé tàbí ọjọ́ Àìkú tó lóyìnbó máa ń pè ní Sunday, ẹhẹ tí ò bá sí iṣẹ́ púpọ̀ tí mo fẹ́ ṣe, mo máa ń fẹ́ràn òwúrọ̀. Ṣùgbọ́n tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ mi ò kí ń fẹ́ràn ìrọ̀lẹ́. Ṣùgbọ́n tó bá jásíkò tó jẹ́ wípé iṣẹ́ wà ní ọwọ́ òwúrọ̀, èmi e fẹ́ràn òwúrọ̀. Bí ó ṣe rí nìyẹn.

Nípa iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́, n kò le gbé, n kò le gbé gbèdéke kan pàtó lé lórí nítorí wípé fóònù ti di nnkan tí èèyàn lè pè ní èkejì ara. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo fóònù mi gidigan. Ó kéré jù maá ń lo fóònù mi bóyá bí ka sọ wípé nínú wákàtí mẹ́rìnlélógún ta ni lójúmọ́, ẹ bàá bá ti fi wákàtí bí mẹ́jọ sùn, wákàtí mẹ́rìndínlógún tókù, ó kéré jù mo lè lo fóònù mi fún wákàtí méjìlá níbẹ̀ torí pé ó ti di ẹnikejì mi.

Ní ìlú tí mò ń gbé tó jẹ́ Nàìjíríà àti ní ibi iṣẹ́ tí mò ń ṣe, ẹ́, e káma mu ǹkan bí coffee kì í ṣe ǹkan tí ó fi bẹ́ẹ̀ gbajúmọ̀. Ọ́, níbi iṣẹ́ ti tèmi o, èmi kì í mu coffee. Kì í ṣe torí níbi iṣẹ́ nìkan, ṣùgbọ́n ní àdúgbò bí tí mò ń gbé, coffee n ṣe ǹkan tí, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nípa tàbí tí wọ́n máa ń mú.

Èmi kì í ṣe ẹni kan tó kúndùn lẹ́tà kíkọ, nítorí wípé n kò ní olùdámọ̀ran tàbí fámílì tí mo fẹ́ kọ lẹ́tà sí, nítorí náà èmi kì í sábà kọ lẹ́tà.

Eré sísá kò sí nínú àwọn eré ìdárayá tí mo máa ń ṣe nítorí wípé ìlera mi kò fàyè gbá. So nítorínà eré sísá èmi kì í ṣe ẹnìkan tó kúndùn eré sísá. Mo lè ṣe àwọn eré ìdárayá míràn bí i kágbá bọ́ọ̀lù, bí i ká ṣe ìfò, ṣùgbọ́n eré sísá kò sí nínú àwọn èyí tí mo kúndùn.

Èmi ò fìgbà kan gbé gbèdéke lórí bí omi tí mo ṣe má a mu lójoojúmọ́ bí ó ṣe pọ̀ tó. Sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀, mo mọ̀ wípé àwọn elétò ìlera má a n sọ wípé ó dáa kí ẹ̀yàn mu tó gíláàsì mélòó kan bóyá bí mẹ́jọ àbí bí mẹ́fà àbí bí méje, ṣùgbọ́n èmi kì í gbé gbèdéke lé. Ṣùgbọ́n mo má a n mu omi ní gbogbo ìgbà tí mo bá ṣàkíyèsí wípé ò fún gbé mi àbí tí mo ṣàkíyèsí wípé ara mi gbẹ. Àwọn ìgbà tí mo má a n mu mi lé léyi, ṣùgbọ́n èmi kì í gbé gbèdéke lé, bẹ́ẹ̀ ni èmi kì í wọn omi tí mo bá mu.

Èmi kì í gbé, ẹ, èmi kì í gbé, èmi kì í gbé nǹkan nnkan kan lórí oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀. Nítorí pé ọrọ̀ ajẹ ní ìlú tí mò ń gbé yìí, ilu ti o ṣe Nàìjíríà kò fààyè gba irú àwọn nǹkan wọ̀nyí. Ǹnkan tí ènìyàn bá rí, òun lè eniyàn jẹ. Èmi kò ní oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ ní òwúrọ̀. Ó ti lẹ̀ jẹ́ wípé mo fẹ́ràn kí ń máa jẹ àwọn oúnjẹ kan, ṣùgbọ́n nígbà tí ọrọ̀ ajẹ kò fààyè gbà, èyí ló fàá tó fi jẹ́ wípé ohun tí èeyàn bá rí, òun lè eeyàn jẹ.

Ní àwọn àkókò kọ̀ọ̀kan mo má a mú àwọn èrọ ìlera, tó bá jẹ́ wípé àìsàn tí ó ń ṣe mí, ó gba kí a fi ǹnkan ìbílẹ̀, ó gba kí a fi tọ́jú rẹ̀. Nítorí wípé ìgbàgbọ́ ní apá àgbáyé níbí báyìí, ó ní wípé kì í ṣe gbogbo àìsàn náà ni a má a ń fi oògùn òyìnbó náà ni a má a ń fi ń wo. Tí àìsàn ènìyàn bá gba kó mú ẹ̀rọ ìlera, bẹ́ẹ̀ni èmi má a gba, èmi má a mú ẹ̀rọ ìlera. N kò lè dáhùn nípa ti ẹlòmíràn.

Bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ohun mímu píròténì, bótilẹ̀ jẹ́ wí pé wọn kò wọ́pọ̀ ní apà àgbáyé ní bíbàyí. Àwọn ohun mímu píròténì bí mílíìkì, òun náà ni èyí tó gbajúmọ̀ jù ní Nàìjíríà ní bíbàyí. Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu píròténì.

Nípa bí mo ṣe má n se ìdọ́gba láàrín isẹ́ àti ìgbésí ayé, ó ná ni wípé èmi má mọ àsìkò isẹ́ fún isẹ́, mo sì má a mú àsìkò ìgbésí ayé tèmi lọ́tọ̀, mo má a mọ àsìkò rẹ̀ fún àsìkò rẹ̀. Àsìkò isẹ́ kì í dàpọ̀ mọ́ àsìkò tí mo fún ìgbésí ayé ti tèmi lọ́tọ̀. Tóbá di àsìkò isẹ́, lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn olùbásisẹ́ mi tàbí àwọn ọmọ tí mò ń kọ́ ní ẹ̀kọ́, wọ́n má a mọ wípé bí mo ṣe má n ṣe ó mọ yàtọ̀. Tóbá sì di àsìkò ìgbésí ayé ni àwọn alábàjogbepọ̀ mí, àwọn náà má n rí wípé ìyàtọ̀ má ń wà nínú bí mo ṣe má n ṣe.

Nípa bí a ti ń tún àwọn ǹkan ṣe, oríṣìíríṣìí ǹkan ni a máa ń tún ṣe. Eeyẹn lè tún fóònù ṣe, eeyẹn lè tún tẹlifísàn ṣe, eeyẹn lè tún rédíò ṣe. Ìbéèrè yìí kò pàtó sọ ǹkan tí a máa ń tún ṣe pàápàá. Ẹ̀mí fúnra lára mi, mo mọ̀ bí a ṣe ń tún àwọn ǹkan ṣe bí i àwọn ẹ̀rọ ìgbàlódé bí i fóònù, ǹkan kan mo mọ̀ àwọn èèyi un ń tún ṣe, ṣùgbọ́n n kò ní ìmọ̀ nípa bí a ṣe ń tún àwọn ǹkan mìí ṣe, bóyá nípa fíríjì ni àbí tẹlifísàn.

Gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣiṣẹ́ olùkọ́, ó máa ń fún mi ní ìtara ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbàtí akẹ́kọ̀ọ́ kí ó bá fi tí wọ́n kò bá fi àmójútó sí ẹ̀kọ́ wọn tàbí tí wọ́n bá mú eré ní ọ̀kúkú dùn. Aha, iyùn ẹni. Ẹlẹ́ẹ̀kejì ni wípé tí ènìyàn bá fún akẹ́kọ̀ọ́ ní iṣẹ́ láti ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn ti kọ́ wọn, kọ́ wọn, kọ́ wọn ṣùgbọ́n tí wọ́n sì ń tó ń ṣe àṣìṣe nídìí rẹ̀, tó sì jẹ́ pé àṣìṣe yìí ó ń wá láti ara wípé wọn kò fojú sí ẹ̀kọ́ wọn. Eléyi á máa fún èmi ní ìtara.